Mo mọ n ranti àwọn àdéhùn mi nípa kín fi ọkàn sí àdéhùn tí mo bá ṣe fún ènìyàn. Tí ó bá wá jẹ́ àdéhùn ọlọ́jọ́ pípẹ́ ni, màá rí i dájú pé mo ṣe àkọsílẹ̀ rẹ̀ fún ìrántí ọjọ́ náà, tàbí kí n sì rí pé mo sẹ́ti, mo sẹ́ti àlàmú aránilétí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tí ó bá tó àsìkò náà, yóò sì máa pariwo sí mi láti rán mi létí àdéhùn tí mo ṣe fún ènìyàn. Mo gbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń kọ àwọn àdéhùn ọlọ́jọ́ pípẹ́, mo máa ń kọ ọ́ sílẹ̀ àbí kí n kọ ọ́ sí orí cloud, àbí kí n sì ṣe ẹ̀dà kíkọ rẹ̀ sí inú tàkádá.

Bẹ́ẹ̀ni, mo-- mi ò fẹ́ràn e kí n máa se oúnjẹ lófo rárá. Tí mo bá jẹ oúnjẹ, tí oúnjẹ tí mo jẹ bá ṣẹ́kù, tó bá di ọjọ́ kejì, màá rí pé mo dáa gbóná tó sì gbóná dáradára tí màá ṣe àtúnjẹ rẹ̀. Fún ìdí èyí, mi ò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ nù rárá àbí kí n máa se oúnjẹ lófo. Ní ìdí èyí, mo mú oúnjẹ, oúnjẹ tí mo bá jẹ kù. Tí mo bá rí dájú pé kò tíì bàjẹ́, màá sì rí pé mo dáá gbóná tí màá lè fi jẹ ní ìgbà mìíràn.

Àkọ́kọ́ ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni òdodo ni olóòtítọ́ ènìyàn. Lẹ́yìn náà, màá wá akíkanjú tí ò ṣe kì ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Nígbà tí mo sì rí pé ó wà ní àti ìdílé dáradára, màá sì bèrè pé àwọn ibo ni ó ti ṣiṣẹ́ rí àbí kí ni ó lè kúrò níbi tí ó ti ṣiṣẹ́ rí. Àwọn nǹkan wo ni ó ti ṣe níbi tó ti ṣiṣẹ́ rí. Tí mo bá rí gbogbo eléyìí, màá wá lọ ṣe ìwádìí ẹ. Máa rí pé mo mọ àwọn ẹbí tó bí lọ́mọ. Lẹ́yìn tí mo bá mọ àwọn ẹbí tó bí lọ́mọ tí mo mọ ìyàwó ẹ̀, yálà ó ti ní ìyàwó ni, kò ti ì ní ìyàwó ni. Torí ẹni tó bá ti fẹ́ ìyàwó àbí tó ti fẹ́ ọkọ, ó jẹ́ ẹni tí mo máa rí bí pé ó ti ní ojúṣe. Màá wo gbogbo eléyìí yékéyéké kí n tó fi ọkàn balẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀.

Ilé oúnjẹ jẹ́ ibi tí mo máa ń lọ ní ọ̀sán lọ́sàn tí mo bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán mi níbi iṣẹ́, nígbà tó jẹ́ pé oúnjẹ àárọ̀ nìkan ni màá jẹ kí n tó kúrò ní ilé. Fún ìdí èyí, mo sì lọ sí ilé oúnjẹ Kanyin ní ọ̀sán yìí nígbà tí mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán láti ibi iṣẹ́. Nítorí pé oúnjẹ tí màá jẹ kúrò ní ilé, màá jẹ kúrò ní ilé láti àárọ̀, tó bá sì di ọ̀sán, màá lọ sí ilé oúnjẹ láti lọ buya bùkátà oúnjẹ ọ̀sán. Fún ìdí èyí, ọ̀sán yìí ni ìgbà tí mo lọ sí ilé oúnjẹ Kanyin.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ Sunday. Nígbà tí ọjọ́ Sunday jẹ́ ọjọ́ tí mo fi sílẹ̀ fún ọjọ́ ìsinmi. Ọjọ́ Sunday yii jẹ́ ọjọ́ tí mo fi sílẹ̀ fún láti se ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ipá kí n fọ aṣọ àbí kí n lọ àwọn aṣọ mi, àbí kí n ṣe ìtọ́jú inú ilé, àwọn ibi tó ti dọ̀tí nínú ilé. Ni ọjọ́ Sunday yìí kan náà sì ni mo fi sílẹ̀ fún láti fọ ọkọ̀ mi náà àti láti se ayan irun mi pàápàá. Fún dí eeyìí, ọjọ́ Sunday ni mo fi sílẹ̀ fún láti se ìmọ́tótó.